Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára torí mo jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ò fẹ́ràn àwòrán rára. Bí mi ò ṣe fẹ́ràn àwòrán nínú ilé, bẹ́ẹ̀ náà ni mi ò nígbàgbọ́ nínú yíya àwòrán sí ara. Bọ́ya níbí kankan nínú ara ni àbí níbòmíì nínú ara, mi ò fẹ́ràn kí kan nkankan sí ara mi torí wípé mo fẹ́ràn bí Olúwa ṣe ṣẹ̀dá ara mi àti pé bí mo ṣe wà. Lélè yìí tí ó jẹ́ ìṣẹ̀dá, bọ́lọ̀ún ṣè ṣẹ̀dá ara. Yíya àwòrán ara ó jẹ́ ọ̀kan nínú àwọn ń tó jẹ́ wípé a máa ń mú, ẹ, ẹ, ìchéǹjì bí Olúwa ṣe ṣẹ̀dá ara àti pé bí Olúwa ṣe fẹ́ kí ara ó ṣe rí. Lókùrúgbà, oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ṣẹ̀lẹ̀ pé ó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń ṣe kí ni wọ́n ń mú àwọn àṣà àtọ̀húnrìnwá láti jẹ́ wípé wọ́n ń kó ǹkan sí ara bí àwọn àtọ̀húnrìnwá ṣe máa ń kó ǹkan sí ara. Bóyá wọn kó òkọ̀ sí ara ni, bóyá ya àwòrán sára ni, wọ́n yan oríṣiríṣi sí ara ni. Élèyìí tí wọ́n fi ń ṣe gẹ́gẹ́ bí ẹwà àbí ìtun ara ṣe. Ní tèmi ní tèmi o, mo jẹ́ ẹnìkan tó nígbàgbọ́ nínú ohun tí a ń pè ní naturalist. Ìyọ̀un ni wípé bí Olúwa ṣe ṣẹ̀dá ǹkan àbí ìṣẹ̀dá, bí ìṣẹ̀dá ṣe jẹ́ àbí bí ìṣẹ̀dá ṣe rí ní ìpìlẹ̀. Lélè yìí ló fàá ló fi jẹ́ wípé èmi ò fẹ́ràn mí máa ya àwòrán àbí n tó bá jọ mọ́ irú ǹkan bẹ́ẹ̀ yẹn sí ara. Eleyii tó sì jẹ́ wípé èmi ń kà gẹ́gẹ́ bí wípé èèyàn gbàgbọ́ nínú ara rẹ̀ àti pé èèyàn fi ara sílẹ̀ kí ara òun ó wà bí òun ṣe fẹ́ kí ara òun ṣe wà àti wípé kí ó nígbàgbọ́ ní ọkàn ara rẹ̀ àti wípé nínú ohun tó jẹ́ wípé ara àwọn ìdí tí èèyàn, tí èmi pàtàkì jùlọ tí mo fi fẹ́ràn yíya àwòrán, òun ni wípé ó ṣe é ṣe kó bá àbí kó má bá ara mu àbí ó ṣe é ṣe kó dà ǹkan mi sí àgò ara gẹ́gẹ́ bí ẹ̀rò ń gbà tèmi o. Mi lè sọ ẹ̀rò ń gbà ètò ìmọ̀ ayé òde òní léyi tí ń jẹ́ ká kó yé gbogbo wa wípé kò sí ǹkan kan tó lè ṣe fún ara.

Bá mi ní, ó máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí ń bá ti dé láàárọ̀ kùtùkùtù. Oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe o, eléyìí tí ó pẹ̀kà. Tiba koko ji, oun to súmọ́ jù àti ohun tó pọ̀jù ni tí mo máa ń ṣe. Oun náà ni pé mo jẹ́ nǹkan tí akọkọ̀ be Olúwa, máa bẹ́ elẹ̀dá mi, eni tó dá mi sáyé. So, màá ṣe àdúrà, tí mo bá ti wá ṣe àdúrà tán. So, ohun tó súnmọ́ jù, o náà ni wípé màá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tàbí ilé ìṣègá eléyìí tí màá kọ́kọ́ fi mú kí ara mi kó fúyẹ́. So, bẹ́ẹ́ náà ni tí ara ń bá fúyẹ́ tí mo kúrò ní ibẹ̀ tán. Ohun tó súnmọ́ jù kí n ṣe, o náà ni wípé màá lọ sí ibi tí mo ti fẹ́ jọ́sìn fún olúwa elẹ́dà mi. Mo wá jọ́sìn fẹ́ lẹ́dà mi o, mi ò jọ́sìn fẹ́ lẹ́dà mi o. So, ohun tó sún kọ́kọ́ tí mo kọ́kọ́ máa ń ṣe, òun ni pé tí mo bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tí mo ti tọ̀ tán, ohun tó sán, ohun tí màá tún, tí mo tún máa ń ṣe, o náà ni pé màá wẹ̀, màá wẹ̀, màá wẹ̀ dáadáa. Bẹ́ẹ́ náà sì ni tí mo bá ti wá wẹ̀ tán. Màá wá, à, màá wá ṣe dáadáa. Màá bá ẹlẹ́dà mi sọ̀rọ̀. Màá wá kírun ni pé mo fẹ́ kírun tàbí kí n sá jọ́sìn fún ẹlẹ́dà mi. Nígbà tí mo bá ṣe ìyèn tán, òun ni màá wá padà. Tí mo bá wá fẹ́ jẹun, màá jẹun. Tí mo ba fẹ́ jẹun, ẹ̀wọ̀n bá, a, aré tí mo bá wá lè ṣe, màá ṣe. Mo lè wẹ̀ fún àwọn ọmọ tí mo bí. Mo lè bá àwọn ọmọ mi sọ̀rọ̀. Bẹ́ẹ́ náà sì ni, mo lè bá àwọn ará ata sọ̀rọ̀ ní àárọ̀ kùtùkùtù náà. Ohun tó súnmọ́ jù, òun ni pé kí n kọ́kọ́ ṣe àwọn eré ìdárayá ní ọlọ́pọ́n ọjọ́ kan léyìí tí mo fẹ́ràn láti máa ṣe. Tí mo bá ṣe tán, tó bá rọrùn fún mi, o súnmọ́ kí n jẹun. Tí ò bá sì rọrùn, màá tún ṣe ǹkan.

Níbo ni o màá n fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi, àó jẹ́ ǹkan nínú tí, à kọ́kọ́rọ́ jẹ́ ǹkan tí èèyàn fi máa ń ṣí ilẹ̀kùn, tí èèyàn sì fi máa ń wọ lé. Ko kin se kọ́kọ́rọ́ náà, à ọ̀nà méjì ni èmi máa ń lò gbà ló kọ́kọ́rọ́ tẹ̀ mí. Kọ́kọ́rọ́ mi, ọ̀nà méjì ni mo pín sí, ìkan wà ní ìkáwó mi, ìkan sì wà ní ọwọ́ àyà mi. Èyí tó wà ní ìkáwó mi, ó ní ibi kọ́lọ́fín kan tí mò máa ń fi sí ní à ọ̀nà àbáwọlé. Tó sì jẹ́ pé èmi nìkan ni mo mọ ibi tí kọ́lọ́fín náà wà àti bí kọ́kọ́rọ́ náà ṣe wà àti ibi tí ó wà àti bí mó ṣe máa ń mu. Ṣùgbọ́n tí èyí tó wà ní ọwọ́ àyà mi, èyí un tó bá jáde, tó bá sì wọlé, òun ló máa ń fi ṣí ilẹ̀kùn nígbàkígbà tí ó bá wù. Nítorí pé èyí tó pọ̀ jù nínú ìrìnàjò mi, òun ni kó jẹ́ wípé àyà mi yóò ti ṣáájù mi wọ inú ilé. Gẹ́gẹ́ bí ó ṣe máa ń sábà á ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi náà nígbà mìíràn tí ń bá tètè tí mo tètè yára wọlé, èmi náà a máa mú kọ́kọ́rọ́ tẹ̀ mí náà níbi tí mo fi sí láti fi ṣí ilẹ̀kùn tí mo sì máa mó ṣé lọ́jọ́. Léyìí tó jẹ́ wípé kò ní sọnù ní ọ̀nà ibi tó yẹ, ní ọ̀nà ibi tí ò wù mi láti fi sọnù. Ṣùgbọ́n nígbà mìí ooo, nígbà mi ẹ̀wẹ̀, mo máa ń ṣe débi wípé màá dúró tí àyà mi ó fi dé. Léyìí tó jẹ́ pé yóò fi rọrùn fún wa láti fi lè a ṣe gbogbo ohun tó yẹ kí á ṣe àti láti nàro títítí yóò fi dé tí màá fi lò kọ́kọ́rọ́ náà. Èyí tó kàn wá ṣẹle ní pé oríṣiríṣi àwọn kọ́kọ́rọ́ ló wà. Àwọn kọ́kọ́rọ́ ìgbàlódé, wọn a máa tètè bàjẹ́ gan an ní ọ̀pọ̀lọpọ̀. Léyìí tó sì jẹ́ wípé ó máa ń bà mí nínú jẹ́ kì í sì mú kìnú mi ó dùn ní ọ̀pọ̀ ìgbà mìíràn. Nítorí wípé kọ́kọ́rọ́ yìí ó tètè ń bàjẹ́ àbí ó kú ó tètè ń ṣe segeṣege bí ó ṣe yẹ kí ó ṣe segeṣege. Léyìí tí ó sì dá, léyìí tí ó mú inú dídùn wá, tí ó mú orí yíyá wá, tí ó sì mú kìnu dídùn náà o sì máa ṣẹlẹ̀. Eléyìí ni bí mó ṣe máa ń ṣe kọ́kọ́rọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rọ tí ẹ̀rọ ìgbàlódé àbí ẹ̀rọ ìgbà elódé eléyìí tí a máa ń lò ní onírọ̀rùn àbí oníìrísíríṣìí láti fi kojú àwọn ìṣòro èyí tí a ń kojú ní òdí òní. Gẹ́gẹ́ bí pé èèyàn fẹ́ bá èèyàn sọ̀rọ̀ nípa títẹ nǹkan, èèyàn lọ́nà títẹ nǹkan, èèyàn ni pé bí pé èèyàn fẹ́ ṣe ohun tí à ń pè ní text message, tàbí èèyàn fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbí èèyàn fẹ́ ṣe oríṣìíríṣìí nǹkan, èèyàn fẹ́ design àwọn nǹkan kan ní orí ẹ̀rọ ayé, ẹ̀rọ ayárabíàṣá ni. Àbí kó jẹ́ pé èèyàn tié fẹ́, èèyàn tié fẹ́ ní àwọn ohun tí à ń pè ní dọ́kúmẹ́ǹtì tí à ń lò ní ayé òdí òní. Gẹ́gẹ́ bí pé èèyàn fẹ́ bá èèyàn sọ̀rọ̀ àbí èèyàn fẹ́ ní ohun tí à ń pè ní àwọn dọ́kúmẹ́ǹtì yìí, èèyàn lè fẹ́ ṣe àtúnṣe wọn, èèyàn sì lè fẹ́ ṣe àtúnyẹ̀wò wọn. Bẹ́ẹ̀ náà ni oríṣìíríṣìí nǹkan la lè ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá yìí. Tí nǹkan kan bá wá ṣe nǹkan àkọ́kọ́ tí ẹ̀yàn kọ́kó máa ń wò àbí tí èmi kọ́kọ́ máa ń wò, òun náà ni kí n kọ́kọ́ tuntàn, kí n pa, kí n tuntàn, kí n pa, kí n tuntàn. Ṣé àwọn ìṣòro tí ó bá wá gbé wá, èyún ni yóò wá sọ ohun tí màá kọ́kọ́ wa ṣe. Yálà, bóyá màá pe àwọn aláàyè túnwó rẹ̀ ni tàbí kó jẹ́ wípé màá browse, màá wo ohun tí àwọn oríṣìíríṣìí ìṣòro tó lè kojú rẹ̀ ní ẹ̀rọ alátagbà àti orí ẹ̀rọ ayárabíàṣá. Èèyàn ni ní ohun tí à ń pè ní online tí a bá wò nínú ẹ̀rọ ayárabíàṣá yìí tí a ti wò ní ohun tí à ń pè ní online yìí ni yóò wá sọ sé tòótọ́ ni àwọn báwo ni èèyàn sé lè kojú àwọn ìṣòro wọ̀nyí tàbí tí mi ò bá rí àwọn tí mo lè fi kojú àwọn ìṣòro yìí ní orí ẹ̀rọ ayárabíàṣá, mo tún lè lo pé kí n pe àwọn tó mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá yìí, ká pè wọ́n, kí èèyàn ká bi wọ́n léèrè pé báwo ni wọ́n ṣe ń ṣe.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni, ó wà nínú ohun tí mo máa ń lò ní ẹ̀kọ́ kan ní àsìkò ìgbà tí mo bá fẹ́ kí nǹkan ó pa lọ́ lọ àbí mo bá fẹ́ kí mo fẹ́ ṣe àwọn oríṣiríṣi àwọn ètò kan, ẹ̀yún nì níbi tí mo wà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ ǹkan tó wúlò gan láti tún mú kí ìgbáyé gbádùn èèyàn àti ìfọ̀kànbalẹ̀ wá nígbà tí èèyàn bá ní tí èèyàn fẹ́ ṣe ní àsìkò tí èèyàn bá fẹ́ ṣe. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ohun gangan ni a bá mọ̀ pé ohun tí ó wúlò jù ní àsìkò ìgbà tí ó wúlò. Bẹ́ẹ̀ náà sì ni ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ a máa fún èèyàn ní àǹfààní láti lè ronú. Bẹ́ẹ̀ náà ni a máa fún èèyàn ní àwọn ìwúrí àti ìròyìn àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ nígbà tí èèyàn bá nílò rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni ó jẹ́ àwọn ẹ̀rọ ìgbayii lòdè tó jẹ́ wípé ọma ó ní ìwúlò tí ó pọ̀ gan ni. Bẹ́ẹ̀ ni a máa mú orí èèyàn wù, a máa mú orí èèyàn yá ní àkókò ìgbà tí èèyàn bá ń lò láti fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí àbí à máà àbí àwọn iṣẹ́ tí èèyàn bá ń ṣe lásìkò náà yóò jẹ́ kí ara èèyàn ó kọbi ara si. Yóò jẹ́ kí èèyàn ní ín ta ń pè ní fókọ̀sì ní èdè eebò. Yóò sì jẹ́ kí ọkàn ó balẹ̀ láti fi ṣe gbogbo ohun tó bá tí ò bá wù kí èèyàn fẹ́ ṣe lásìkò náà. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe òun, èèyàn ó ṣe lórí ìfọ̀kànbalẹ̀. Èèyàn ó sì ṣe láìní ìdàrúdàpọ̀, láìní wípé èèyàn ó sè máa wòyin wọ̀hún tí èèyàn ó sì fi ara balẹ̀ ṣe. Iná eléyìí ò ní àwọn iwúlò ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ tó sì jẹ́ wípé kò sí bá ṣe má ṣe, ó da, ó fọkànbalẹ̀. Ó máa ń rán èèyàn ní ọwọ́ gan ni. Ó máa ń rán èèyàn ní ọwọ́ gan ni. Yàtọ̀ fún pé èèyàn, èèyàn á fi ọkàn balẹ̀ láti fi ṣe ohun tí èèyàn bá fẹ́ ṣe. Ẹ̀ ìgbà mì á sì tún jẹ́ kí iṣẹ́ ọwọ́ èèyàn ó yá torí wípé èèyàn ó là kọ̀kan sí, èèyàn ó sì ní a-a-a-fara ṣe lórí ohun tí èèyàn bá ń ṣe. Eléyìí ni àwọn wúlò ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́.

Nígbà wo ni, nígbà wo ni ó yẹ kí kéyàn lọ sí ilé oúnjẹ? À ilé oúnjẹ ibi tó dáa ni, ibi tó sì yẹ kí èèyàn máa lọ ni. Ilé oúnjẹ jẹ́ ibi tí èèyàn tí máa ń jẹun, ibi tí èèyàn sì tí máa ń gbafẹ́ àti ibi tí èèyàn ti máa ń nàá jù. Torí bí tó dàà jù, ìgbà tó dàà jù, óun náà ni ìgbà tí ebi bá ń pa ẹ̀yàn àbí ìgbà tó bá káwò yàn láti lọ jẹun. Bó tilẹ̀ jẹ́ wípé ilé oúnjẹ, ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ó mọ, ó sì gbọ́dọ̀ jẹ́ ibi ìfọ̀kànbalẹ̀, ó sì gbọ́dọ̀ jẹ́ ibi tí èèyàn tí lè gba ẹ́. Bẹ́ẹ̀ ni ó sì gbọ́dọ̀ jẹ́ ibi tí èèyàn tí lè wo oríṣìíríṣìí àwọn àwòrán àti tí máa ń ṣẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Kí èèyàn bá lọ sí ilé oúnjẹ, èèyàn lè lọ fún ojúlóúnjẹ gẹ́gẹ́ bí kí èèyàn wo eré bọ́ọ̀lù gẹ́gẹ́ bí kí èèyàn ṣe àwọn fàájì tí èèyàn ò lè rí ṣe àbí tí ìgbádùn rẹ̀ lá-látikẹ́ tí èèyàn lè rí nínú ilé ara òun tí èèyàn lọ ń ṣe ní ilé oúnjẹ leleyii. Ilé oúnjẹ jẹ́ ibi tí èèyàn ti máa ń ṣe ìgbádùn ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ara ilé èèyàn ni, pẹ̀lú ẹbí èèyàn ni, bẹ́ẹ̀ ni pẹ̀lú alábàáṣiṣẹ́. Ó dàà gan lọ́pọ̀lọpọ̀ kí èèyàn jẹ́ ǹkan tí máa ń lọ sí ilé oúnjẹ láti lọ ṣe àwọn ètò oúnjẹ torí wípé oríṣìíríṣìí oúnjẹ ni máa ń wà nínú ilé oúnjẹ. Oríṣìíríṣìí, oríṣìíríṣìí, oríṣìíríṣìí oúnjẹ ti ìṣẹ̀dálẹ̀ àti oúnjẹ àwọn òkè òkun. Eléyìí tí ó pọ̀ jù, ó náà ni kó jẹ́ wípé èèyàn ó jẹ àwọn oríṣìíríṣìí oúnjẹ eléyìí tó jẹ́ wípé èèyàn ó sáábà ba sẹ-ba ní bá ṣe pọ̀ pẹ̀lú nígbà tí èèyàn bá wà nínú ilé. Eléyìí tó yàtọ̀ sí oúnjẹ tí èèyàn lè sè fún ara èèyàn, tó sì jẹ́ wípé tí èèyàn bá jẹ, èèyàn ó jẹ alábà-ìgbádùn eléyìí tí ó làátikẹ́, eléyìí tí ó pọ̀ tó sì jẹ́ pé èèyàn lè má lè jẹ nínú ilé tíẹ̀. Eléyìí ló fàá láti jẹ́ wípé ohun tó dàà gan ni kí èèyàn ó lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Bẹ́ẹ̀ náà ni yàtọ̀ fún pé èèyàn jẹun, èèyàn ó tún rí àwọn ohun mímu ẹlẹ́rìndòdò, bẹ́ẹ̀ náà ni àwọn ohun mímu onífọ̀kànbalẹ̀ tí èèyàn ó mu tí èèyàn ó fi lé oúnjẹ náà tí ó yàtọ̀ sí èèyàn ti, èyí tí èèyàn lè mú nínú ilé àti èyí tí èèyàn lè rí nínú ilé. Nítorí náà ilé oúnjẹ ò dáa kí èèyàn tètè lọ nígbà mìíràn láàárọ̀ tàbí ìgbà mìíràn kí èèyàn lọ lọ́sàn-án tàbí ìgbà mìíràn kí èèyàn lọ ní ìyálẹ̀ta tàbálẹ̀ ní ìgbà tó jẹ́ wípé gbogbo ara yóò di sími tó sì jẹ́ pé oúnjẹ náà ni yóò fi ṣe ìkejì ara lásìkò náà.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun, à, nǹkan tó dáa ni. Tí ẹeyan bá ṣe gba òṣìṣẹ́, oríṣiríṣi ìmọ̀ran, oríṣiríṣi ọpọlọ ni òṣìṣẹ́ tuntun a máa mú wá. A máa n sọ wípé òṣìṣẹ́ tuntun eyún ni, ẹni tí èèyàn ṣe gbà sẹ́nu iṣẹ́. Ó lè jẹ́ ẹni tó jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ kúrò níbi tó jẹ́ wípé ìmọ̀ tí ẹ ti kún tàbí kó jẹ́ wípé ẹni tí ìmọ̀ tí ẹ ga ju ẹni tí ó wà lẹ́nu iṣẹ́ ti ti ẹ̀yán lọ. Gbí gbá irú ẹni bẹ́ẹ̀, a máa mú oríṣiríṣi àǹfààní tó dá lọ́pọ̀lọpọ̀ wá sínú iṣẹ́. Bẹ́ẹ̀ ni, a máa mú àwọn ìwúrí wá eleyí tó jẹ́ wípé yóò jẹ́ kí ilé iṣẹ́ tí a bá gbà irú ẹni bẹ́ẹ̀ sí, kí ilé iṣẹ́ hun ó gòkè àgbà. Bẹ́ẹ̀ náà sì ni, yóò mú ìtẹ̀síwájú àti ìlọsíwájú bá ilé iṣẹ́. Irú ẹni tí eeyan bá gbà oríṣiríṣi ọpọlọ, oríṣiríṣi àwọn ohun meremere ti iru ení beẹ̀ tó ti là kọjá nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ tó ti gbé kọjá àbí oríṣiríṣi ǹkan tuntun ni yóò máa mú wá síbi iṣẹ́ tí a bá gbà sí. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àwọn àríwóye sí, oríṣiríṣi ǹkan mìíràn ni yóò tún máa mú wá síbi iṣẹ́ tí a bá gbà sí. Elẹ́ẹ̀yí tó fi jẹ́ wípé yóò mú àwọn àǹfààní tí kò lẹ́gbẹ́ wá bá ilé iṣẹ́ iṣẹ́ gangan fún ara rẹ̀ àti àwọn akẹgbẹ́ ẹni tí a gbà òṣìṣẹ́ tuntun sí ẹnu iṣẹ́. Irú ẹni bẹ́ẹ̀ oríi re a máa wú. Bẹ́ẹ̀ náà sì ni, yóò sì wú àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ náà, yóò máa mú wọn lẹ́rí tí yóò sì mú àwọn àǹfààní lọ́kàn jọ́ kan tí yóò mú bá ibi iṣẹ́ náà. Bẹ́ẹ̀ náà sì ni, yóò jẹ́ ẹni tí yóò ran ilé iṣẹ́ lọ́wọ́ àti àwọn alámọ̀jútó ilé iṣẹ́ tí wọ́n sì fi mọ̀ wípé ẹni tí àwọn gbà òṣìṣẹ́ tuntun tá wọ́n gbà, ǹkan dáadáa ló mú wá sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ náà sì ni, ó jẹ́ ẹni tí ó fọwọ́ kún ìlọsíwájú ilé iṣẹ́ náà. Lẹ́ẹ̀yí tí ó sì mú kí ìwúrí ó bá ilé iṣẹ́ náà ní àgbáyé. Bẹ́ẹ̀ náà sì ni ní àdúgbò tí ilé iṣẹ́ náà bá wà. Bẹ́ẹ̀ náà sì ni pẹ̀lú àwọn oníbàárà ilé iṣẹ́ náà tí wọ́n sì mọ̀ pé aá ọwọ́ iṣẹ́ ó tín yá ṣe yá ju ti àtẹ̀yìnwá lọ.

Ṣé o máa ń lo àbí o máa ń fi ìdáàbòbò òòrùn sí ara? Ìdáàbòbò òòrùn jẹ́ ohun ìgbàlódé, ohun ìgbàlódé léyìí tí a máa ń lò àbí tí wọ́n máa ń lò láti fi lè tún ara ṣe. Bẹ́ẹ̀ náà ni láti fi lè lò láti fi lè bá ara mu pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ ẹni tó bá rìn nínú òòrùn. Léyìí tó fi jẹ́ wípé tí ènìyàn bá ń lò kò ní ba àwọ̀ ara jẹ́. Bẹ́ẹ̀ náà sì ni kò ní si, kò ní dá àbùkù bá àwọn oríṣiríṣi ǹkan ẹ̀ṣọ́ léyìí tí ó wà lára. lÓ fi jẹ́ pé àwọn tí ó máa ń sábà lò ó jẹ́ ǹkan ẹ̀ṣọ́ fún ẹ̀mí pàtàkì jùlọ. Mo jẹ́ ẹnìkan tí kò kí n lo ìdáàbòbò òòrùn. Mi ò kí ń sábà lò torí wípé mi ò, mi ò rò pé mo ní ìfẹ́ sí àbí kí n sọ pé mi ò rò pé mo jẹ́ ǹkan tí ó lẹ́tọ̀ọ́ sí. Ní gbogbo ìgbà tó jẹ́ wípé àwọn alábòójútó àbí ká sọ wípé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àbí kí n sọ pé àwọn dókítà o recommend rẹ̀. Wọn ò sọ fún mi pé ohun tó dáa ni kí èmi ó máa lò fún ẹ̀mí nítèmi. Torí náà èmi ò jẹ́ ẹnìkan tí ń lo ìdáàbòbò òòrùn. Ìdáàbòbò òòrùn bó tilẹ̀ jẹ́ wípé tí wọ́n bá sọ wípé kí n máa lò, màá gbìyànjú láti máa lò. Pàtàkì jùlọ ló máa jẹ́ pé dókítà òyìnbó ló bá pa á láṣẹ fún mi wípé ohun tó dáa ni kí n máa lò fún àwọ̀ ara mi àti fún ìgbáyé mi tí ó sì mú kí ìgbáyé gbádùn mi rọrùn. Ẹ̀mí ìbá faramọ́ láti máa lò. Ṣùgbọ́n bí àti èwì kẹ́ni-kẹ́ni ó sọ fún mi wípé kí n máa lò àti wípé mo jẹ́ ǹkan tó jẹ́ wípé ara mi kò kí n sábà kì í, kì í ṣe sí ìtànṣán òòrùn. Bẹ́ẹ̀ náà sì ni ìtànṣán òòrùn kò kí ń ba à, àwọ̀ ara mi jẹ́. Léyìí tó fi jẹ́ wípé yóò bá ní ìbàjẹ́ tó jẹ́ wípé èmi gan, mi ò ní ní ìfẹ̀ sí ara mi. Ẹ̀mí o nítèmi mi ò tí rí ǹkan kan tó ní kí n máa lo ìdáàbòbò òòrùn.

Níbo ni o ti máa ń ra nǹkan? Òrisìírísìí ibi ni mo ti máa ń ra nǹkan. Ǹǹkan rírà, kí ni, ohun tí èèyàn fẹ́, ohun tí èèyàn ní ìdí lásìkò kan, àwọn ohun tí ó lẹ, ó, ó ṣe pàtàkì nínú ìgbésí ayé nígbà mìíràn, ohun tó da kí èèyàn ó ní nígbà mìíràn, ohun èlò nínú ilé nígbà mìíràn, ohun, ohun tí èèyàn fi ń ṣe ètò ìgbésí ayé èèyàn. Àwọn ǹkan wọ̀nyí ó ṣe pàtàkì gan an, ó sì ṣe kókó gan ni nínú ìgbésí ayé. Ó fi jẹ́ wípé gbogbo ìgbà tó bá wù yàn lásìkò kan, ó da gan an kí èèyàn ó ṣe kìí ni kí èèyàn ó ra ohun tó bá wù yàn, ohun tó ṣe é lò. Kò da èmi ní tèmí, èmi a máa ra ǹkan ní àwọn ọjà péréte kéré, kéréje, kéréje. Eléyìí tí màá wà ní agboolé. Bẹ́ẹ̀ náà ṣì ni àwọn ọjà ńlá, ńlá, ńlá, ńlá, eléyìí tí wọ́n ń pè ní supermarket. Eléyìí ni ó rọrùn jù nítorí pé àwọn ọjà ńlá ńlá yìí ó, ohun tí èèyàn ó ra bẹ́ẹ̀ a máa jẹ́ ǹkan olówó ńlá, a ṣì máa jẹ́ àwọn ǹkan tó jẹ́ wípé ǹkan tó dára jù, tó sì jẹ́ wípé wọ́n ṣe lọ́nà tó da. Ohun náà ni èèyàn a máa ra níbi tí àwọn ọjà ńlá, ńlá, ńlá yìí. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ọ̀nà tí èèyàn gbà ra ǹkan lọ́dọ̀ àwọn, àwọn ọjà ńlá ńlá yìí a máa mú ìròni dé bá èèyàn. Bẹ́ẹ̀ náà ṣì ni àwọn oríṣìíríṣìí ìgbe lódé ló wà ní ibẹ̀. Ìgbà mìíràn tó bá wù yàn pé èèyàn tiẹ lọ fẹ́ ra ọjà lọ́dọ̀ àwọn èèyàn ńlá, ńlá, ńlá àbí èèyàn fẹ́ ra nǹkan lọ́dọ̀ àwọn ọjà ńlá ńlá, ìgbà mì ó wúlò àbí ó da kí èèyàn lo ẹ̀rọ alátagbà àbí ẹ̀rọ ayárabíàṣá, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ayé òde òní láti fi gbé àwọn nǹkan náà, tí wọ́n ṣì, tí èèyàn ó tì fi ra àwọn nǹkan náà níbi àwọn ọjà ńlá, ńlá, ńlá pẹ̀lú àwọn nǹkan ìní wọ̀n tó wà ní, à, orí nkan ní àgbáyé tí èèyàn ó ṣì ra láti ibẹ̀ tí wóń ṣi bá èèyàn gbé wá sílé. Èmi a máa lò bí ó bá ṣe wùmí láti fi ra nǹkan oríṣìíríṣìí. Mo lè lọ ní èmi nìkan, mo lè lọ lẹ́mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, pẹ̀lú àwọn èèyàn mi. Bẹ́ẹ̀ náà ṣì ni mo lè lọ sí orí ẹ̀rọ alátagbà àti ẹ̀rọ ayárabíàṣá kí n fi ra àwọn nǹkan oríṣìíríṣìí wọ̀nyí eléyìí tí o ṣe pé yóò ṣì wúlò fún mi nígbà tí wọ́n bá bá mi gbé wá lé àbí tí ó bá dé inú ilé tán.

Ṣé mo jẹ́ èèyàn tí ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? À, kùtùkùtù a máa bá kí n. Bẹ́ẹ̀ ni, kùtùkùtù òun ní òwúrọ̀. Kí eeyan jí ní kùtùkùtù nínú tó dá nínú ìwà ọmọlúwàbí ni ninu n tó ṣi rẹwà nínú ìgbésí ayé ẹni. Kí ìjí ní kùtùkùtù a máa mú kí agbára ó le, a máa mú kí ọpọlọ pé, bẹ́ẹ̀ náà sì ni a máa mú oríṣiríṣi ìrànlọ́wọ́ wá fún èèyàn nínú bí yóò ṣe lo ìgbésí ayé èèyàn ní ọjọ́ tí èèyàn bá tètè jí. Ìjí ní kùtùkùtù yìí ó rọrùn gan-an ní gbogbo igbà tí èèyàn bá tètè gbìyànjú láti lè jẹ́ wí pé èèyàn tètè sùn tàbí kó jẹ́ pé ẹni tó níbi tí ń lọ ó dá kí ẹ̀yàn tètè máa jí ní kùtùkùtù. Ẹ̀mí ní tèmi, èmi á tètè máa jí ní kùtùkùtù pàtàkì jùlọ ní àwọn ọjọ́ tí èmi á máa lọ sí ibi iṣẹ́. Ó rọrùn fún mi gan láti tètè jí nítorí wí pé yóò wà lọ́kàn mi ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ náà sì ni àwọn oríṣiríṣi ohun tí mo rẹ́ sì láàárọ̀ kùtùkùtù yẹn ni máa ń mú ìyàn àbí ètò pàtàkì jùlọ èmi níka lára tèmi láti lè tètè jí ní kùtùkùtù. BÓṣeyẹ kí n tètè jí. Bẹ́ẹ̀ni o èmi á máa jí ní kùtùkùtù torí oríṣiríṣi àwọn iṣẹ́ ni èmi á máa ṣe ní àárọ̀ kùtùkùtù kótó di wí pé èmi jáde kúrò ní inú ilé. Nínú àwọn iṣẹ́ tí èmi á máa ṣe, òun ni kó jẹ́ wí pé tí ń bá ti tètè jí èmi á lè bẹ́ẹ̀ lọ Olúwa elẹ́dàà mi. Bẹ́ẹ̀ náà ni yàtọ̀ fún pé mo be Ọlọ́run bá ẹlẹ́dàà mi. Èmi á máa ráyè láti jẹ́ wí pé tí ń ti mo bá ṣe jí ní kùtùkùtù, màá fi àsikọ̀ náà wẹ̀, màá fi àsikọ̀ náà ṣe oríṣiríṣi nǹkan tó bá wù mí láti fi ṣe kótó di wí pé mo jáde nílé láàárọ̀ kùtùkùtù yẹn. Ìwà jí ní kùtùkùtù yìí a máa ń fún èèyàn ní agbára, a máa ń fún èèyàn ní okun, a sì máa ń fún èèyàn ní àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ wí pé yóò mú kí ìrọ̀rùn ó dé bá èèyàn nígbà tí èèyàn bá fẹ́ jáde. Torí kò ní jẹ́ pé èèyàn á kan jú lọ sí ibi iṣẹ́. Ẹ̀yin ó wà gbàgbé oríṣiríṣi àwọn tó yẹ kí ẹ̀eyan ò mu dání tàbí oríṣiríṣi àwọn nǹkan tó yẹ kí ẹ̀eyan ò gbé dání tàbí tí ó rán èèyàn lọ́wọ́ ní ibi iṣẹ́ tí èèyàn ń lọ. Ṣùgbọ́n tí èèyàn bá tètè jí, ẹ̀yin ó ti mú oríṣiríṣi n ná lẹ̀, ẹ̀yin ó sì ti ṣe kí ni, ẹ̀yin ó ti gbáradì fún ibi tí èèyàn ń lọ, ẹ̀yin ó sì ti gbáradì fún àwọn oríṣiríṣi iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe ní ọjọ́ náà.